Ó máa ń tó bí wákàtí mẹ́ta tí mo fi má ń wọ ìbòjú lójoojúmọ́. Mo fẹ́ràn láti má fi ìbòjú bo ojú mi nítorí ó má ń dàbò bo ojú mi, ó sì má ń fi kun ẹwà mi nígbà mẹ́ràn. Ìbòjú ò kì ń jẹ́ kí erúkú tàbí ìdọ̀tí kó kó sí mi nínú ojú. A má tó wákàtí mẹ́ta tí mo fi má ń wọ ìbòjú mi ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo ní ọkọ̀, ọkọ̀ tí mo máa ń gbé jáde nígbà tí mo bá ń lọ ìgboro àbí tí mò ń lọ ibi iṣẹ́ ọjọ́ mi. Ìgbà mìíràn mo sì máa ń gbé ọkọ̀ mi lọ sí ọjà tàbí kí n gbé ọkọ̀ mi gbé àwọn ọ̀rẹ́ mi jáde nígbà tí a bá fẹ́ lọ sí ilé ìgbafẹ́ ní ìgboro. Ìgbà mìíràn ma sì máa gbé ọkọ̀ mi lọ ilé ìjọsìn láti lọ fi yin Olúwa lógo.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nítorí mo fẹ́ràn iṣẹ́. N ò fẹ́ràn ìmẹ́lẹ́ rárá. Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ wípé kì o fi iṣẹ́ ṣeré ní gbogbo ìgbà. Ni òwúrọ̀, ní ọ̀sán, ní alẹ́, mo máa ń ṣe iṣẹ́ mi dáradára. Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ dáradára. Bí iṣẹ́ mi bá kù, èmi kò ní fi sílẹ̀. N ó ṣiṣẹ́ ju wákàtí lọ láti yanjú iṣẹ́ mi yege yege.

Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà ìwé ni èdè gẹ̀ẹ́sì. Nítorí pé èdè gẹ̀ẹ́sì máa ń jẹ́ kí n lè bá wọn tí wọn ò gbọ́ èdè abínibí mi sọ̀rọ̀ pọ̀. Èdè gẹ̀ẹ́sì a sì máa fún ni láǹfààní láti ní ọ̀rẹ́ orísìírísìí láti tàn láti pẹ́ kó má sì gbèdéke nínú bí èyàn se lè ní àbáṣepọ̀ pẹ̀lú àwọn mìíràn tí wọn kò ṣe eléde mi.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ẹ̀wà àti ìrẹsì. Ẹ̀wà àti ìrẹsì jẹ́ ohun tó má a ń fún mi ní okun, ó sì máa ń jẹ́ kí ara mi dán, ó sì máà ń ṣe ara mi lọ́jọ̀. Ara mi yóò máa jọ̀ nítorí ẹ̀wà dáa fún ara, bẹ́ẹ̀ ni ìrẹsì náà sì máa ń fún mi ní okun. Tí mo bá se méjèèjì papọ̀, a máa jẹ́ kí n gbádùn oúnjẹ mi dáradára, a sì jẹ́kí inú mi kí ó kún fún ìgbà pípẹ́, láì jẹ́ pé ebi pa mí.

Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń yà àwòrán, mo mọ àwòrán yà dáradára. Láti ọ̀nà jíjìnì àbí nítòsí mi loní ìtàn wa, mo mọ bí wọ́n ṣe ń ṣe ojú gige ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti fi kámẹ́rà ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi, àbí kámẹ́rà kí kámẹ́rà láti ya àwòrán tí yóò ka òǹtàn láti òkè lè tí ó sì jẹ́ kí òǹtàn ojú onítàn kó ṣe rẹ́gí kó sì wuni lójú ìyàwòrán náà.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún jẹ́ oṣù kejìlá. Oṣù kejìlá jẹ́ oṣù ta máa ń ṣe pọ̀pọ̀ ṣínṣìn ọdún Kérésìmesì, ó sì máa ń jẹ́ ọjọ́ tó jẹ́ wípé oṣù tó tún jẹ́ wípé mo máa ń rí àwọn ọ̀rẹ́ mi tí mò ń kò rí láti bẹ̀rẹ̀ ọdún. Ó ń ká ìlúkú, a ó pàdé láti bá ara wa yọ̀, láti jomi Toro ọrọ, láti dọ̀wẹkẹ pẹ̀lú ara wa àti láti jẹ́ àti láti mu papọ̀

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé ìwé ní oṣù tó kọjá lọ, mo lọ kọ́ ìmọ̀ nípa àwọn nǹkan kan nípa ẹ̀rọ ayára bí àṣá. Ọ̀rẹ́ mi ló mú mi lọ sí ilé ìwé náà, níbi tí a ti máa ń kọ́ oríṣiríṣi tẹ̀kínọ́lọ́jì tí wọ́n tún gbé jáde àtàwọn sọ́fítì wẹ́ẹ̀ nínú ẹ̀rọ ayara bí àṣá ni mo lọ kọ́ ní ìgbà náà. Ọ̀rẹ́ mi ló sì mú mi lọ.

Ó ma ń gbà mí tó wákàtí méje tí mo fi má ń ṣe iṣẹ́ ní ojoojúmọ́. Láti òwúrọ̀ títí di ọwọ́ ìrọ̀lẹ́ ni mo má fi n ṣe iṣẹ́ lójojúmọ́, torí emi kò fẹ́ràn láti má ṣe ìmẹ́lẹ́. Mo fẹ́ràn iṣẹ́, mo sì máa nílò wákàtì bí i méje láti fi ṣe iṣẹ́ mi láti àárọ̀ títí di ọwọ́ ìrọ̀lẹ́ láti parí gbogbo iṣẹ́ mi lójojúmọ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù. Ìpàdé, ìpàdé orí fóònù a máa dára lọ́pọ̀lọpọ̀ nítorí gbogbo ibi tí mo bá wà ni mo láàyè láti sọ̀rọ̀ lórí fóònù bó ṣe wù mí. Mi kò sì nílò láti lọ rí onítohun lójúkorojú sùgbọ́n lórí fóònù a lè sọ̀rọ̀, a lè ṣe ìpàdé, a lè sọ̀rọ̀ ìtẹ̀síwájú iṣẹ́ wa bí gbogbo rẹ̀ yóò ṣe máa lọ déédé.